Sọ fún wa nípa eré ìdárayá mìíràn tí à ń ṣe níbí. Eré ìdárayá mìíràn tí à ń ṣe níbí ni bojú bojú. Eléyìí ti a ó fi yan enìkan nínú wa. Ẹni tí kìni náà ba ti mú nígbà tí a bá ti ń ka tí a ń fi owo kan ara wa. Ọwọ́ ẹni tí kì ni na bá parí sí, ẹni náà ni ó máa lé àwa tó kú kiri. Ti o si ma so pe, boju boju o, oloro n bo, se kin si ṣìṣì ṣì ń ṣí?" Ẹni tó oloro bá mú, a paa jẹni o. Onikaluku yo si lo fi àsìkò náà sa pamọ́. Ẹni tí ó bá wá mú nínú wa, yóò tún mọ ṣe lọ títí yóò fi wá ẹ lo mì. Tí ó bá sì rí, bi o se mọ ṣe lọ náà. Eré náà jẹ́ eré kan tí ó dùn púpọ̀ tí ó sì máa ń-- tí ó jẹ́ eré ìdárayá kan tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọ́pọ̀. Owa je èyí ti mo máa ń ṣe nígbà tí mo ti kéré.